Ìrọ̀rí ẹyọ kan péré ni mo máa ń lò. Nítorí pé èmi nìkan kọ́ ni mo máa ń sùn ní orí bẹ́ẹ̀dì. Bó ti lè jẹ́ pé méjì ló wà ni orí bẹ́ẹ̀dì, èmi àti ọmọ mi, a máa ń mu ní ẹyọ kankan ni. Ọkọ mi ní kìí lo ìrọ̀rí, ṣùgbọ́n èmi kò lè sùn láì lo ìrọ̀rí. Bo ti lè jẹ́ bẹ́ẹ̀, ìrọ̀rí ẹyọ kan péré mo máa ń lò láti fi sùn.

Bẹ́ẹ̀ni mo ní nọ́mbà orílẹ̀, nítorí ó jẹ́ ohun tó ṣe kókó fún ọmọ orílẹ̀èdè kankan ní Nàìjíríà láti ní nọ́mbà orílẹ̀. Pàápàá jùlọ, ọ̀pọ̀lọpọ̀ ohun ni a ní láti ṣe pẹ̀lú nọ́mbà orílẹ̀. Bóyá a fẹ́ lọ ní account ní báǹk ìtàbí a ní ohunkóhun láti ṣe tó jọmọ́ ohun ilé ìwé gíga, a ní láti ní nọ́mbà orílẹ̀. So therefore, mo ní nọ́mbà orílẹ̀èdè mi tí à ń pè ní National Identification nọ́mbà. Èyí ṣe kókó gan an ni.

Ìpàdé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tí mo máa ń ní ẹyọ kan péré ni. Èyí tí ó jẹ́ ìpàdé cooperative tí mo darapọ̀ mọ́. Bó tilẹ̀ jẹ́ wipé àwọn ìpàdé mi wà tí mo máa ń ní, ṣùgbọ́n ìpàdé méjì kì í wọ́ sí ọ̀sẹ̀ kan, kì í ṣe ọjọ́ kan náà ni wọ́n. So ní ọ̀sẹ̀ kan ìpàdé ẹyọ kan ni mo máa ń ní. Àya àfi tó bá jẹ́ pé mo ní ìpàdé pàjáwìrì láàárin ọ̀sẹ̀ kan náà ló filẹ̀ pé ẹ méjì. Bí bẹ́ẹ̀ kọ́ ìpàdé ẹyọ kan ni mo máa ń ní ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀.

Wíwo eyín kò jẹ́ ohun tó mọ̀ èmi ní ara. Kódà láti ìgbà tí a ti bí mi, mo lè sọ wipé ẹ̀ẹ̀kan péré ni mo lọ wo eyín tí mo sì fọ́. Bó tilẹ̀ wu pé eyín má a ń dùn mí ṣùgbọ́n mi ò tíì lọ sọ wípé mo fẹ́ lọ wo eyín rí. Kódà èyí tí mo wò gan an, ó kan je wipé wọ́n gbé wá sí agbègbè ibi tí mo wà, wọ́n sì pe àwọn ènìyàn láti wá ṣe ìbẹ̀wọ̀ eyín wọn ní ọ̀fẹ́. Èyí ló mú kí n wo eyín nígbà náà. Kódà, o titi tó bí ọdún mẹ́rin sẹ́yìn báyìí láti ìgbà náà, mi ò tí padà lọ wo eyín, mi ò sì ní èrò láti lọ wo eyín.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù. Mo sábà máa ń sẹ́t àláàmù láti jí ní dédé ìgbà tí mo bá ní nǹkan láti ṣe ní ṣe. Boya mo ní ibi tí mo fẹ́ lọ. Àyàfi tó bá jẹ́ wi pé ara mi kò le, mo fi lè sùn kọjá ìgbà tí ó yẹ kí n jí. Bí bẹ́ẹ̀ kọ́, mo sábà máa ń jí ní kùtùkùtù. Bí aago márùn-ún tàbí aago mẹ́rin àbọ̀ òwúrọ̀ ni mo ti máa ń jí láti ṣe ètò gbogbo ohun tí mo ní láti ṣe kí n má ba à ní ìdíwọ́ láti lọ sí bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ mi. Só máa ń jí ní kùtùkùtù.

Mi ò kín ṣí kọ orin kẹ́lẹ́ o. Tí mo bá fẹ́ kọ orin, mo máa ń gbé ohùn ohùn mi sókè ni. Nítorí orin máa ń jẹ́ ohun tó máa ń dùn mọ́ mi, ó sì jẹ́ ohun tó máa ń mún inu mí dùn, pàápàá jùlọ tó bá jẹ́ pé mo wà ní àsìkò tí mi o ri ǹkan ṣe tàbí mo ní ǹkan tí mo n rò púpọ̀ tó ń bà mí nínú jẹ́. Láti mú inú ara mi dùn, màá kọ race orin ni, màá dẹ̀ bẹe sí ní kọ sókè tí àwọn èèyàn yóò gbọ́. Mi ò kín kọ orin kẹ́lẹ́kẹ́lẹ́. Bí mo bá ṣe ń kọ sókè, mo máa ń jó ni kí n tó mọ ohun tó ṣẹlẹ̀. Gbogbo ìbànújẹ́ yóò fi mí sílẹ̀ ní wákàtí yẹn, pàṣẹ mo kí n lè padà sẹ́nu iṣẹ́ mi pẹ̀lú inu didun.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń ṣe irun mi. Ó depend ní mood tí mo bá wà, tàbí bí iṣẹ́ ṣe pọ̀ ní ọwọ́ mi sí. Tí mo bá ní iṣẹ́ tó pọ̀ lówó, mo kan máa ń lọ ṣe irun mi ní dídì sí ẹ̀yìn. A lè jẹ́ kó easy fún mi láti ṣe ohunkóhun tí mo fẹ́ ṣe. Pàápàá jùlọ ní ìgbà ooru báyìí, mi kì í ṣe irun tó tóbi gan. A kò di irun mi sẹ́yìn ni, so that màá le ní freedom láti ṣe ohunkóhun tí mo bá fẹ́ ṣe. Ṣùgbọ́n tó bá ní ohun tí mo fẹ́ ṣe tàbí mo fẹ́ travel, mo máa ń ṣe irun tó rẹwà gan tí màá lo attachment tàbí màá fix weave on. Nítorí ohun tí mo fẹ́ ṣe. Bẹ́ẹ̀ kọ́, irun dídì sí yìn ni mo sábà máa ń ṣe jùlọ.

Àkoko tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni òwúrọ̀. Nítorí pé òwúrọ̀, mo sábà máa ń ṣe gbogbo ohun tí ó bá yẹ kí n ṣe. Òwúrọ̀ ni mo ti máa ń múra gbogbo ohun tí màá ṣe ní ọjọ́ náà. Mo fẹ́ràn òwúrọ̀ nítorí pé ara mi, ara mi máa ń le gidi ní òwúrọ̀. De kí n fi àkókò náà ṣeré torí màá rí pé gbogbo ohun tó bá yẹ kí n put in place, mo máa ṣe. Ti máa fi múra fún ọjọ́ náà. So òwúrọ̀ ni ọjọ́ tí-- ni ìgbà tí mo like jù ní inú ọjọ́.

Rárá o, mi ò ṣe ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá, nítorí pé mi ò ní àsìkò kò láti fi lọ sí ilé ìdárayá. Ìwọ̀nba ìdárayá tí mo máa ń ṣe, mo máa ń ṣe ní ilé ọ̀dọ̀ mi. Ní òwúrọ̀ kùtùkùtù tí mo bá jí, mo máa ń lo ìṣẹ́jú bí ogún tàbí márùndínlógún láti fi ṣe exercise láàrín ilé so that màá le prepare ara mi fún iṣẹ́ ọjọ́ náà. Èyí sì máa ń mú kí ara mi kó ya girí. Kò sí àkókò tó bẹ́ẹ̀ tí mo le fi lọ fi orúkọ sílẹ̀ láti máa lọ sí ilé ìdárayá tori mọ ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti ṣe.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ṣe ń tún àwọn nǹkan ṣe. Tó bá jẹ́ nǹkan tí mò ń lò ní ilé, àwọn nǹkan kéékèèké tó wà ní àyíká mi tí wọ́n bá bàjẹ́, mo mọ̀ bí a ṣe ń tún wọ́n ṣe. Àyàfi tó bá jẹ́ nǹkan tí ó júa gbára mi lọ ni mo lè gbé lọ fún àwọn experts láti bá mi tún ṣe. Ṣùgbọ́n tí ó bá jẹ́ bẹ́ẹ̀, most of the things tó bá ní fault ní àyíká mi, pàápàá jùlọ àwọn nǹkan tí mò ń lò ní kitchen, mo máa ń tún wọ́n ṣe fún rara mi.

Oúnjẹ tí mo fẹ́ràn jùlọ ni oúnjẹ òkèlè. Mi ò lè ṣe láì jẹ oúnjẹ òkèlè láàrin ọjọ́ méjì. Tí mi ò bá jẹ oúnjẹ òkèlè láàrin ọjọ́ méjì, ó máa ń ṣe mí ní àìsàn ni. Ayafi bí ẹni tí ìyà ń jẹ ló máa ń rí ní ara mi tí mi ò bá jẹ oúnjẹ òkèlè láàrin ọjọ́ méjì sí mẹ́ta. Kódà oúnjẹ òkèlè mo lè máa jẹ ní odidi oṣù kan láì dáwọ́ dúró, láì fi ohunkóhun sí i, kò lè sú mi rara tí ó bá jẹ́ oúnjẹ bí ìrẹsì, ẹ̀wà, kódà mi ò lè jẹ́ ní ọjọ́ méjì léra lè rà yó ti sú mi. Ṣùgbọ́n oúnjẹ òkèlè, àh! Ó jẹ́ ohun tí mo fẹ́ràn gidi gan ni láti máa jẹ.

Mo ti lọ rí dókítà sẹ́yìn ti tó bí oṣù mẹ́ta báyìí, nígbà tí mo wà ní inú oyún. A ti wí pé mi kì í sábà ṣe àìsàn tó lè mú kí n má lọ rí dókítà ní ìgbàgbọ́. Bí mo bá ní orí fífọ́, mà á lo parasitamọ́ọ̀ tàbí kí n kọ̀ mú omi púpọ̀ kí n sùn. Tí mo bá fi má jí, ara mi yóò le. Àyàfi tl tó bá jẹ́ nǹkan tó kọjá agbára mi ni mo fi le lọ rí dókítà. So therefore, oṣù bí mẹ́ta sẹ́yìn ni mo lọ rí dókítà kẹ́yìn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn-ín. Paapaa ju lọ, tí mo bá wà ní moment tí mo wà bored, mo rí ẹni tó ń mọ àlọ́ apanilẹ́rìn-ín pa, inu mí máa ń dùn gan. Tí mo kò bá sì rí ẹni tí ó lè pa àlọ́ apanilẹ́rìn-ín fún mi, mo sábà máa ń lọ sórí social media láti lọ listen sí comedies, àwọn kan tó lè pani lẹ́rìn-ín. Ànd ó sì tún ní platform kan tí àwọn àgbàlagbà ti máa ń pa àwọn àlọ́ apanilẹ́rìn-ín, mo sábà máa ń lọ sí platform náà láti lọ fetí sí àlọ́ apanilẹ́rìn-ín kí ń rẹ́rìn-ín, kára mi túya ya àti tẹ padà sí ẹnu iṣẹ́ mi lẹ́yìn ìgbà náà.

Bẹ́ẹ̀ni mo ti ṣìnà rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí mo bá ń lọ síbi kan tó jẹ́ pé bóyá ẹ̀kan péré ni mo ti lọ bẹ̀rẹ̀, tí mi ò sì fi ojú sọ́nà nígbà náà. Mo sábà máa ń ṣìnà, ṣùgbọ́n tí mo bá ti ṣìnà ní ẹ̀kan náà, ń tún padà ṣìnà ibi kan náà lẹ́ẹ̀mejì. Ṣùgbọ́n mo mọ̀ pé mo sábà máa ń ṣìnà tí mo bá ń lọ síbi kan, yalá fún ìgbà àkọ́kọ́ tàbí ẹlẹ́ẹ̀kejì, ṣùgbọ́n mi ò lẹ́ ṣìnà the same place lẹ́ẹ̀mejì.

Bẹ́ẹ̀ni, mà á ń pe àwọn oníbàárà tuntun láti wá patronize mi again. Tí mo bá rí pé àwọn oníbàárà mi tẹ́lẹ̀, wọ́n kì í wọ́mọ̀, mo sábà máa ń wá àwọn oníbàárà tuntun láti wá patronize mi. Àti tí wọ́n bá dé patronize mi, mo sábà máa ń follow up pẹ̀lú wọn láti rí pé wọ́n wà satisfied àwọn ni èrò láti padà wá.

Ọkọ̀ ojú irin. Rárá o, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Mo kò máa ń gbọ́ nípa ọkọ̀ ojú irin ni. Àmọ́, mò ń gbèrò láti rìn nípa-- pẹ̀lú ọkọ̀ ojú irin ní ẹ̀ẹ̀kan kí n lè mọ bó ṣe máa rí. So that, tí èmi náà bá ní opportunity láti sọ̀rọ̀ nípa ọkọ̀ ojú irin, màá le rí ǹkan sọ. Ṣùgbọ́n títí di àkókò yìí, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí.

Ibi tí mo máa ń ra ǹnkan pò. Ó sì depend lórí ǹnkan tí mo bá fẹ́ rà. Tí mo bá fẹ́ ra ǹnkan tí mo lè lò ní kíá kíá láìpẹ́, mo máa ń ra ǹnkan ni ojú àdúgbò. Ṣùgbọ́n tó bá jẹ́ ǹnkan ọjà tí mò ń tà, mó máa ń lọ sí ọ̀nà jíjìn. Níbo tí mo ti lè ra ọjà ní ojú dozen, ní tí owó rẹ̀ kò ní wọ́n jù. Ta de easy fún mi náà láti padà tún tà. So, ǹnkan rírà depend lórí ǹnkan tí mo bá fẹ́.

Bẹ́ẹ̀ni mo máa ń gbé àpò ẹ̀yìn tí mo bá ń jáde, torí mo sábà máa ń jáde pẹ̀lú laptop mi, pẹ̀lú àwọn other things tó necessary. So mi kì í jáde lọ ibi jijin láì gbé àpò ẹ̀yìn mì.

Mo maa n je ẹran. O ko jẹ́ wípé mi ò nífẹ́ ẹran púpọ̀ jú, ṣùgbọ́n síbẹ̀ mo maa n je ẹran sparingly. Ó sì ní ipa ẹran tí mo ma n jẹ, àwọn inú ẹran mo sábà máa n jẹ tí mo bá fe jẹ ẹran.

Mo fẹ́ràn yíya àwòrán tí mo bá wà less buysy tàbí tí ó bá jẹ́ ọjọ́ ìsinmi tí mo lọ sí church. Àwọn àkókò tí mo máa ń rí àyè àti ya àwòrán nìyí. Nítorí pé mo fẹ́ràn yìyà àwòrán. Ṣùgbọ́n nítorí iṣẹ́ tí mii kì í n ráyé jade ní gbogbo ìgbà, mi kì í n ráyè atí ya wọn nígbà tí mo bá fẹ́. Ṣùgbọ́n àwòrán yíya jẹ́ ohun tí mo fẹ́ràn púpọ̀ jùlọ.

Ìfúnmi oúnjẹ ọ̀sán mi máa ń gba ọgbọ̀n ìṣẹ́jú. Nítorí pé láàrín ọgbọ̀n ìṣẹ́jú yìí mo máa ń jẹun. Màá sẹ̀rẹ̀kà ní àyíká láti fi na ẹsẹ̀, láti fi jẹ́kí ara mi kó tùn le girí nítorí iṣẹ́ ìjókòó ni mò ń ṣe. So láàrín ọgbọ̀n ìṣẹ́jú yìí mo máa fi ń túra ká so a tun jẹ́ kó easy fún mi láti continue iṣẹ́ mi tí mo bá ti jókòó padà. Gbogbo nǹkan tí mo bá ní láti ṣe kì í kọjá ọgbọ̀n ìṣẹ́jú.

Rírantí àlà jẹ́ ohun tí ó máa ń bà mí nínu jẹ́, nítorí pé mi kì í sábà rántí àlà mi tí mo bá jí. Kódà mo ti ń gba àdúrà nípa èyí, ṣùgbọ́n títí di báyìí ó sì máa ń ṣẹlẹ̀ sí mi. Mi kì í rántí àlà tí mo bá lá nígbà tí mo bá jí. Bí mo tilẹ̀ rántí ìwọ̀nba, ṣùgbọ́n èyí tó ṣe kókó jù lọ nínú àlà mi kì í rántí. Ó sì jẹ́ ohun tó máa ń bà mí nínu jẹ́ tí mo mọ̀ pé kì í ṣe nǹkan tó dára rárá.

Mi ò ní ọgbà nítorí pé mi ò mọ̀ nípa bí a ṣe ń ṣe iṣẹ́ ọgbà tàbí bí a ṣe ń gbin àwọn nǹkan àbí a ṣe ń bu ojútó nǹkan gbígbìn nínú ọgbà ṣùgbọ́n mò ń gbèrò láti ṣe ọgbà. Mo sì ti sọ fún ẹni tí yóò kọ́ mi nípa rẹ̀ torí ó jẹ́ ohun tó wù mí, ó sì jẹ́ ohun tó ní ṣàǹfààní fún ìdílé láti ní ọgbà bó ti wọn kò kéré mọ̀. Só díẹ̀ ẹ́ fọ́ láìpẹ́ yìí, èmi náà yóò ní ọgbà tí màá sì gbin oríṣiríṣi nǹkan sínú rẹ̀.

Ǹjẹ́ o mọ oṣù tó gbayì jùlọ nínú ọdún? Oṣù kẹjọ ni, èyí tí àwọn olóyinbo ń pè ní oṣù August. Ó jẹ́ oṣù tí a bí mi nínú ọdún. Oṣù ńlá, oṣù ìyí, oṣù ẹyẹ. Àwọn ọmọ August jẹ́ ọmọ alálùbáríkà tí ọpọlọ máa ń jí pépé. Àwọn ọmọ August jẹ́ àwọn ọmọ tó ní ìgboyà tí wọ́n sì máa ń rẹwà gan-an, yála lọkùnrin tàbí ni obìnrin. I am proud to be born on August.

Ìbéèrè yìí jẹ́ ìbéèrè tó wú mi lórí. Oṣù tí a bí mi nínú ọdún ni oṣù tí mo fẹ́ràn jù lọ èyí tí ó jẹ́ oṣù kẹjọ tí a mọ̀ sí oṣù August. Ó jẹ́ oṣù tí mo fẹ́ràn jù lọ, torí oṣù tí mo máa ń ní opportunity láti celebrate ọjọ́ ìbí mi ni, oṣù tí mo máa ń ní opportunity láti gba èkikí láti ẹnu ọ̀pọ̀lọpọ̀, tí mo sì máa ń rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bun gbà, òun ni oṣù kẹjọ. So therefore, oṣù kẹjọ yìí jẹ́ oṣù tí mo fẹ́ràn jù lọ nínú ọdún.

Kí ni ìwúlò aṣọ ìbora gan? Fún èmi, aṣọ ìbora wúlò nígbà tí òtútù bá mú tàbí tí atẹ́gùn bá pọ̀ jù gan fún ènìyàn. Bí bẹ́ẹ̀ kọ́, èmi kì í fi aṣọ bo ara nítorí ooru. Ooru kò dára ní ara mi rárá. So, pàápàá jùlọ ní àkókò ti àwà yìí, ó jẹ́ àkókò tí gbogbo ilé máa ń gbóná. So, èmi kì í fi aṣọ bo ara. Ṣùgbọ́n tó bá jẹ́ àkókò tí atẹ́gùn pọ̀ jù, tí òtútù pọ̀, mo máa ní láti fi aṣọ bo ara. Bí bẹ́ẹ̀ kọ́, mi ò jẹ́ fi aṣọ bo ara nígbà tí mo bá ń sùn.

Láìsí data kò sí iṣẹ́. Data tí mo máa ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀ pọ̀ gan an, ó bẹ̀rẹ̀ láti orí fifteen gig and above. Ó tun wá depend lori oríṣìíríṣìí iṣẹ́ tí mo fẹ́ ṣe pẹ̀lú assignment ilé ìwé, ṣóhun ló máa ń dìta mi data tí mo máa ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀. Ṣùgbọ́n bó ti wù kó kéré ju kó kéré mọ́ mi kí n lò less than fifteen gig sókè ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ó jẹ́ ohun tó máa ń mú mi ṣe ìnáwó gidi gan torí data tí wọ́n púpọ̀ nísìnyí kò dẹ̀ kí ń last rárá. Mo kání pé ó ní alternative ni ì bá ti dára jù, àmọ́ for now mi ò ní alternative, a fi data nìkan.

Nígbà tí mo bá ń dúró dè nǹkan, mo máa ń sábà lo àkókò náà láti fi reflect rí àwọn nǹkan tí mo ti ṣe ṣáájú. Lórí àwọn iṣẹ́ tí mo ti ṣe, màá sì tún máa yẹ̀ wọ́n wò bóyá mo ní ibi tí mo ní láti ṣe àtúnṣe àbí ó ní èyíì tó yẹ kí n yọ kúrò àbí tí n fi kún. Mi kì í fi àkókò náà ṣeré nítorí pé mò ń dúró dè nǹkan. Mo máa ríi wípé mo mú àkókò, mo lo àkókò tí mo fi ń dúró yìí láti fi ṣe ohun mìíràn, tó tún ní ànfààní sí iṣẹ́ mi tàbí sí ilé ìwé mi.